Mo fẹ́ràn láti máa lọ sí ọjà ní ọjọ́ Wednesday tàbí ní ọjọ́ Friday, torí ọjọ́ Wednesday ọjà máa ń wà, ọjà sì máa ń pọ̀ dáadáa, àti ọjọ́ Friday náà torí ó ti ń sún mọ́ weekend tí ènìyàn máa ń sinmi.

Mo fẹ́ràn láti máa lọ sí ìrìnàjò, ìrìnàjò ti kojìn àti ìrìnàjò láti ìlú kan sí ìlú kan. Mo sì fẹ́ràn ìrìnàjò lọ́pọ̀lọ́pọ̀. Olùṣètò nígbà mí mini sọ fún wọn torí ẹ̀mí fẹ́ràn ìrìnàjò.

Ọdẹ, hmm, ìgbà to kẹ́yìn lọ si isegùn ọdẹ. Ẹ̀mi o kín ṣẹ ọdẹ, so mi lẹ sọ púpọ̀ nípa ọdẹ. Sugbon àwon ẹgbọn mi, wọn saajú mi, won mọ nípa ọdẹ dáadáa nítorí wọn ma lọ soọdẹ.

Dáadáa, à, nígbà tí mo ṣì wà ní, tí mò ń gbé lọ́dọ̀ àǹtí mi, gbogbo ìgbà tí wọ́n bá ti bímọ obìnrin, tí wọ́n bá ti lu etí fún wọn ní ilé ìwòsàn kán tó gbé ọmọ náà wá sílé, wọ́n máa bá wọn lu etí fún ọmọ wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn. Wo àwọn ètò eré oníta gé, àwọn ètò, ẹ, àwọn India, àwọn ètò òyìnbó, àwọn ètò bí i kama aja tí àwọn Chinese tó máa ń ṣe.

Ẹn, ohun tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn ìmọ́tótó. Mo fẹ́ràn kí èèyàn máa ṣe ìmọ́tótó. Miifẹ́ ẹni tí ó bá dẹ̀tì, ẹni kẹ́ni tó bá dẹ̀tì, mi fẹ́ràn wọn ní àyíká mi torí pé èmi náà tẹ̀ ń lù e, ó ń jẹ́ onímọ́tótó.

Batiri fóònù mi, ó jẹ́ bátìrì kan tí ó ní agbára púpọ̀. Tí mo bá ti ki bọ́nà tó ti kún tó charge dáradára, mo lè lò ó láti àárọ̀ títí di ọjọ́ kejì.

Hmm, àpò ẹ̀yìn, rárá o, èmi ò kí ń gbé àpò ẹ̀yìn, ṣùgbọ́n mo máa ń rà níwọ̀nba tí mo bá fẹ́ fi se ọbẹ̀, ọbẹ̀, ọbẹ̀ àwọn tí ìlú mi a máa fi ń ṣe ọbẹ̀ pupa, a sì máa fi ń ṣe ọbẹ̀ dúdú.

Ehn mo máa mú wọ́n ní ọ̀tọ̀tọ̀ torí mi ò lè fi iṣẹ́ dọ́gba pẹ̀lú ìgbésí ayé mi? Wà á yé tí ìgbésí ayé mi, màá fún wọn ní ààyè ọ̀tọ̀tọ̀, ààyè iṣẹ́ ọ̀tọ̀, ààyè tí ìgbésí ayé tèmi ọ̀tọ̀. Màá ṣiṣẹ́ mi lóko kúndùn, tó bá ti tó àkókò ìgbádùn, màá gbádùn.

Oríṣiríṣi ọ̀nà ni mo gbà láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Irań lọ́wọ́ owó, irán lọ́wọ́ aṣọ, irán lọ́wọ́ oúnjẹ, irán lọ́wọ́ iṣẹ́. Lónà tí ẹni náà bá ti nílò ìrànlọ́wọ́ tó bá wà ní ìpá mi láti ṣe, mo máa ń ṣe é.

Uhm, o ní wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójúmọ́. Wákàtí iṣẹ́ mi lójúmọ́ ni wákàtí mẹ́jọ, wákàtí mẹ́jọ. Nínú wákàtí mẹ́jọ yẹn, nígbà mìíràn tí bá ti ṣẹ́ bí i wákàtí márùn-ún, àwọn ẹlẹgbẹ́ mi tà á jọ ń ṣiṣẹ́, wọ́n lè gbáṣẹ́ lówó mi, ki áwọ́n náà wò, continue níbi tí èmi náà ṣe dé.

Mo fẹ́ràn tíì àdàga mi lò. Mo fẹ́ràn tíì dáradára ju kọfí lọ. Ẹ̀ kọ̀ọ̀kan bóyá nígbà òtútù ni mo máa ń mu kọfí tàbí tí mo bá ní iṣẹ́ tó pọ̀ tí mi ò fẹ́ sùn, màá mu kọfí.

Lọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ ìgbésókè, mo fẹ́ràn rẹ̀ gaan torí ní gbogbo ìgbà tí mo bá ní èpè, ẹ̀rọ ìgbésókè yìí ni mo máa ń lò láti fi dá àwọn tó ń pè mí lóhùn.

Àkókò ọdún ni mo fẹ́ràn láti máa ra àwọn ẹ̀rọ ayárabíàṣá torí nígbà ọdún gbogbo nnkan máa ń wá lẹ̀. Owó tí èèyàn tí mo fẹ́ fi ra owó yẹn á ti wá lẹ̀. So àkókò ọdún ló máa ń wù mí kí n máa ra àwọn ẹ̀rọ ayárabíàṣá.

Rárá o, oúnjẹ ọ̀sán mi èmi nìkan ni mo máa ń jẹ tàbí nígbà mìíràn mo máa ń jẹ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. A lè máa jọ ń jẹun. Àwọn oníbàárà mi bí ki wọn wá kọ́ń ra já kọ́ń ṣì padà lọ síbi tí wọ́n ti, tí ń ta ọjà wọn, a kì í jọ jẹun papọ̀.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù torí ọwọ́ ọ̀tún ni màá fi ń ṣe gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe. Bọ̀ọ́ ẹ̀kọ̀kan náà, mo máa ń lo ọwọ́ ọ̀sì láti lè fẹ́ran ọwọ́ ọ̀tún lọ́wọ́. Màá lo ọwọ́ ọ̀sì lẹ́ẹ̀kọ̀kan láti fẹ́ran ọ̀tún mi lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, ẹ, òwe Yorùbá sọ wípé "Àbẹ̀rẹ̀ ọ̀nà kan kì í n sọnù." Tí mo bá ń lọ sí ibi tí mi ò mọ̀, màá béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Irù àwọn tó mọ bẹ̀ dáadáa, wọ́n á sì juwe ọ̀nà fún mi pé ibi tó ń lọ ni èyí.

Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn aṣọ, ẹ̀bùn aṣọ torí mo máa ń ta aṣọ, mo sì máa ń ta àwọn ohun èlò tí ènìyàn ń lò ní inú ilé. Ṣùgbọ́n ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ni aṣọ.

Mo ní orúkọ, orúkọ mi sì jẹ́ orúkọ tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú àyànmọ́ mi. Orúkọ mi ni Ọlájùmọ̀kẹ́. Tí a bá sọ wípé Ọlájùmọ̀kẹ́, àwọn ènìyàn a máa fi ọlá kẹ́ mi. Wọ́n máa kẹ́ mi nínú owó. Orúkọ náà sì ń rù mí, bí kíbi tí mo bá lọ, àwọn èyàn máa ń kẹ́ mi ni.

Ah! Mo máa ń gba, màá ní àkókò láti sinmi ní ọdọọdún. Bí i ọgbọ̀n ọjọ́ ni mo máa ń gba nibi iṣẹ́ láti fi sinmi. Ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ èyí, wàá ní pé kí n máa jókòó sílé o, mo máa fi ń jáde lọ fi ṣe kára kata ọjà.

Wáífì mi ó yára dáadáa nítorí wípé mo change ẹ̀rọ àgbéká tí mò ń lò. Éléyì tí mò ń lò tẹ́lẹ̀, wáífì rẹ̀ ó kò yára tẹ́lẹ̀ bí eléyi tí mo ṣẹ̀ṣẹ̀ ra yìí. Tuntùn yìí ó jẹ́ éléyì tí ó yára dáadáa.

Ẹ̀ẹ̀kan ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Ọjọ́ ajé sí ì ni ọjọ́ ìpàdé ibi iṣẹ́ mi. Ìpàdé tó rá bẹ̀rẹ̀ ní dédé aago méje àárọ̀, à sì parí rẹ̀ ní aago mẹ́sàn-án wákátí méjì.

Bẹ́ẹ̀ni, màá ṣe àtúnlò ǹkan, torí tí ènìyàn bá lò, tí n bá lò àwọn nǹkan tí mo rí pe ó sì dára láti lò, mi o kí ń kó sọnù, màá tọ́jú ẹ̀ títí di àkókò tí mo máa lò. Tí bá dẹ́wàá rí pé kò wúlò fún mi mọ́, mo lè kó fún àwọn ènìyàn tó wà ní àyíká mi kí àwọn náà máa lò ọ́

Dáadáa, tí àwọn kan bá bàjẹ́, kódà èyí tí máa fi sọ́nù, màá rí wipé mo sọ di tuntun. Tí ó bá ti di ìsọdọ̀tun, a wúlò fún mi, a sì ń wúlò fún àwọn ẹlòmíràn. Tí ǹ bá ti ẹ̀ fẹ́ lò ó, ó wúlò fún ẹlòmíràn.

Ah! Ní ọ̀nà tí ó dára ni. Árí gbogbo àwọn ìpèsè ohun èlò mi ní ọ̀nà tí ó dára. Torí gbogbo àwọn ohun èlò mi ni mo máa ń tọ́jú ní dáradára. Tí n bá rí pé wọ́n wà níbi tí ò yẹ kí wọ́n wà, máa kó wọn kúrò nbẹ̀, máa sì tọ́jú wọn sí ibi tó yẹ kí wọ́n wà.

Tí mbá fẹ́ mu omi, tàbí mo fẹ́ mu ọtí, mo máa ń fẹ́ràn láti lo àwọn fèrèsé tí ó dára tí mo lè fi mu àti pé ó jẹ́ ó wà ní mímọ́ tónítóní torí mi ò fẹ́ràn ìdẹ̀tì.

Mo mọ bí a ṣe ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn nítorí wípé gbogbo wa bí ẹlẹ́dà ṣe dá wa, la nílò ìrànlọ́wọ́. Ó sì dára gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn mọ̀lẹ́bí tàbí àwọn alábàgbé tàbí àwọn alábàáṣiṣẹ́pọ̀ àbí ẹnikẹ́ni tí a bá rí pé ó wà ní ó nílò ìrànlọ́wọ́

Mo máa ń mu àwọn ohun mímu, àwọn ohun mímu bí i ọtí jòjòjò, àbí àwọn bíi mineral, àbí àwọn ọtí tí a fi èso tí a fi ṣe, àbí mo dá máa ń mu omi.

Tí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bá jọ ṣe iṣẹ́ tàbí tí owó bá dà wá pọ̀, mo máa ń pín owó náà bí ó bá ṣe yẹ kó rí. A máa ń pín owó náà dọ́gba. Tí a bá rí pé ẹ̀yà àwọn kan ṣe iṣẹ́ ju àwọn kan lọ, a pín ní bí olùkálúkú ṣe ṣe iṣẹ́ rẹ̀.

Ah! Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn ọ́ pọ̀o. Mo máa ń rẹ́rìn tí àwọn èèyàn tó bá wà ní àyíká mi tán bá ń rẹ́rìn, tàbí tíń bá ń rí àwọn nǹkan tó mú mímu dùn, tàbí tíń bá ń yin Ọlọ́run, àbí tàwọn ènìyàn bá ń yin Ọlọ́run ní ẹ̀gbẹ́ mi. Àwọn nǹkan tó máa ń pa mi lẹ́rìn nìyen n ti máa ń mú inu mi dùn.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn tó ń bá ṣẹ́ mi tón bá ti bẹ̀ mí pé kí n má bi nú. Ìgbà mìíràn, ẹlòmíràn wọ̀n ọ́n mọ́ ṣé ń bẹ́ ènìyàn ṣùgbọ́n kí la máa ṣe? Èèyàn à foríji wọn ni, mélòó mélòó la wà gan-an ṣe tọ́lọ́run foríji wa.

Ah! A ti tó bí oṣù bí méjì nísìn tí mo ti kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Eh, torí mi sì mo lọ ṣe àwọn iṣẹ́ kan níta. Ǹkan tó fà niyẹn cause ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń kọ́ nkan tuntun ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo lè ka àwọn àwòrán ilé ní ẹyọ kọ̀ kan. Ìkan nínú àwọn alábáṣiṣẹ́ mi ló kọ̀ mí bí a ṣe lè ka àwòrán ilé ní ẹyọ ọkọ̀ kan. Àjọ wa papọ̀ mọ́

Ah! Mo fẹ́ràn àádùn vanilla nínú ice cream. Vanilla ice cream, ó jẹ́ ice cream tó máa ń dùn. Mo sì fẹ́ràn bí ó ṣe máa ń dùn sí ice cream tí mo fẹ́ràn jù níyì.

Nígbà tí ìgbà mìíràn tí mo bá ń sìn, mà á mú aṣọ, mà á sọ fún ara mi wípé pẹ̀lẹ́ ooo àti àwọn to bá wà ní àyíká mi, àwọn náà a kí mi pẹ̀lẹ́. Ìgbà mìíràn re, omi a máa jáde ní ojú mi tí ń bá sìn, mà á sì fi aṣọ, mà á fi nu ojú mi.

Ẹ́, èmi kọ́ ni mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ìgbà mìíràn, olè jẹ ilé iṣẹ́ ló máa ń yàn wọn. Àwọn ilé iṣẹ́ ló máa ń yàn wọn. Ti Àwọn ilé iṣẹ́ bá dẹ̀ tí yàn wọn ti wán tirí pé wọ́n kó sóṣo. Wọ́n ní gbogbo àwọn ìwé tí wọ́n fẹ́, wọ́n gbà wọ́n sí ẹnu iṣẹ́. A sì jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀